Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ìbéèrè ńlá leléyi Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Well, kọ́kọ́rọ́ yẹn pé oríṣiríṣi ṣá. Mo mọ̀ pé kọ́kọ́rọ́ yàrá wà, ibi iṣun, kọ́kọ́rọ́ mọ́tò wà, kọ́kọ́rọ́ ilé iṣẹ́ wà, àti kọ́kọ́rọ́ kákaàkiri náà wà. So ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ yàrá sí, ọ̀nà tó pọ̀ ni nítorí pé ó lè sọnù ní ìgbàkúgbà àbí lórèkórè. So mo máa ń fi èyí tí àwọn oyinbò ń pè ní extra, mo máa ń fi sí inú báàgì mi, inú àpò pamọ́ tí mo máa ń gbé lọ ibi iṣẹ́. Ẹlẹ́ekeji nínú kọ́kọ́rọ́ yàrá, mo máa ń fi sí ibi tí mo máa ń tọ́jú ẹ ṣi tó jẹ́ pé mo mọ̀ pé tí bá ti wọ́n á lé ní òrékórè àbí nígbà kígbà tí lẹ́kùn yẹn bá wa ni titì, ó wà ní itòsí mi. Ẹlẹ́kẹta, ìyẹn wà lọ́wọ́ olólùfẹ́ mi. Ẹlẹ́kẹrin, ó wà lọ́wọ́ àbúrò. Ìyẹn jẹ́ kọ́kọ́rọ́ ilé àti ibi iṣun. Kọ́kọ́rọ́ ibi iṣẹ́, báàgì, bá àpamọ́ tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́. Kọ́kọ́rọ́ ibi iṣẹ́ máa ń wà ní òrékórè àbí nígbàkígbà nítorí kí n máa ba gbàgbé ẹ sílẹ̀ sílé. Ẹ̀ẹ̀, kọ́kọ́rọ́ mọ́tò ó ti níbi táa fi ń kọ́. Ó jẹ́ gbogboẹ́ èèyàn ló mọ ibi tí kọ́kọ́rọ́ mọ́tò wà nítorí ìgbàkúgbà, òrékórè tí èèyàn bá fẹ́ lo mọ́tò, a lọ mú, kò ní dí wipé à n wà kiri ilẹ̀. Lẹ́yìn náà, kọ́kọ́rọ́ kíló tun kù? Kọ́kọ́rọ́ kíló tun kù yẹn ná? Ó ti tán. Àwọn kọ́kọ́rọ́ tí mo mọ̀ náà nìyẹn. Kọ́kọ́rọ́ ọ́fíìsì, kọ́kọ́rọ́ ilé, kọ́kọ́rọ́ oúnjẹ, kọ́kọ́rọ́ baṣeri nìyẹn. Kò jẹ́ bó se jẹ́?

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó-- ah. Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ gan. Ó pọ̀ gidi gan. Nítorí èèyàn tó ń mí jẹ, èmi fẹ́ràn omi gidi gan. Tí bá jí ní òwúrọ̀ kùtùkùtù, màá kọ́rkor mú omi. Ó kéré jù, màá kọ́rkor mú ẹ̀kún kọ́ọ̀pù ike ibomi mú mu. Màá kọ́ mú ẹ̀kún kan ná. Nítorí mo jí láàárọ̀ kùtùkùtù níyẹn. Lẹ́yìn ìgbà tí bá ti mú omi yẹn tán, mo máa wọ ilé ìtura tó jẹ́ toilet. Màá wọ toilet lọ. Màá yàgbẹ̀. Màá-- gbogbo ara mi á dẹ̀ ku, gbogbo ara mi á ṣílé àtútù. Màá dẹ́bọ̀ mi sára, màá wẹ̀. Màá lọ síbi iṣẹ́. Nígbà tí mo dé ibi iṣẹ́ wọn gan, láàárín wákàtí méjì sí mẹ́ta, màá tún mu omi, ẹ́ kí là ń pè é ná, bi sásẹ́ẹ̀tì méjì. Màá tún mú láàrín wákàtí méjì sí mẹ́ta. Kó tó di wákàtí kan sí méjì, màá dìde. Màá lọ tọ̀. Láàárín ìgbà yẹn, tí bá tu fẹ́ jẹun ná, màá tún mu omi. Tobá tu máa tú di bí ọwọ́ ọ̀sán ná, màá tún mu omi. Wọ́n a máa fi di ìrọ̀lẹ́ pé mo ti fẹ́ kúrò ní ibi iṣẹ́ ná. Má mú-- nípe o kéré jù rárá, bó mú mu omi lójúmọ́. Nígbó kéré jù, mo mú ìyí sásẹ́ẹ̀tì yẹn. Màá máa mú tó márùn sí mẹ́jọ. Nígbó kéré jù, márùn sí mẹ́fà. Nígbó kéré jù níyẹn. Nígbó kéré jù, nítorí tí bá ti fẹ́ wà lórí jókòó kan pé mo fẹ́ jẹun, màá mú sásẹ́ẹ̀tì méjì. Lẹ́yìn ná, tó mo jókòó, kó mo jókòó sára ná, màá mu omi bí kọ́ọ̀pù méjì. Láti-- nígbó kéré jù sá. Lójúmọ́ kan, ó kéré jù, mi ò mú omi rárá. Màá mu omi bí kọ́ọ̀pù márùn. So omi ṣe pàtàkì gidi. Omi dá lọ́pọ̀lọ́pọ̀ láago ara. Omi máa ń jẹ́ kí gbogbo àwọn àgọ́ ara, gbogbo àwọn kíndìnrín ọkàn, gbogbo ìṣan ara, gbogbo àgọ́ ara kó máa ṣiṣẹ́ déédéé, kó máa lọ déédéé. So bó kò jẹ́ bó sì jẹ́, ó lẹ́rọ̀ omi mú mu. Èmi máa ń mu omi gan. Èmi fẹ́ràn omi. Ó dà máa ń fún mi wẹ̀. Ó dà máa ń fún mi ṣe oríṣiríṣi nǹkan. Bàbá ná sọ pé omi là bú mu, omi là bú ẹ. Kò sẹ́ni tó lè bu omi ṣọ̀tá. Òun ni Bàbá Fẹlá tó fi kọrin pé "water no get enemy". Omi ò lọ́ta. Omi dára púpọ̀ púpọ̀. A fẹ́ dáná náà ni, à ń lo omi láti fi dáná. Omi ṣe nǹkan pàtàkì láti fi dáná. A fẹ́ fọṣọ ni, omi náà la máa fi fọṣọ. A fẹ́ wẹ̀ ni, omi náà la máa fi wẹ̀. Kò sí nǹkan láyé tó mọ ènìyàn ṣe nílé ayé náà tí ò ní nídi omi. Pẹ̀lúpẹ̀lú ẹ̀gàn, wà bá rí, wà bá rí ẹ̀, tó bá lọ sí hospital, ilé ìwòsàn, ní pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ gan, omi gan sì máa wà nínú àwọn nǹkan tó máa gbé kó sókè fún ẹ, tó máa ma fi fà sí ẹ lára. Wọ́n á lè ti wá fi oríṣiríṣi nǹkan ṣe ọ bí saline àbí kí ló ń pè é, àbí bí àwọn abẹ́rẹ́ kan tó kún, bọ̀ omi yẹn náà ni. Wọ́n á sì kóko fà ámu sí ẹ lára. So omi ṣe nǹkan, omi jẹ́ nǹkan pàtàkì láago ara. A fẹ́ wẹ̀ o, a fẹ́ fọṣọ o, a fẹ́ fọrun, a fẹ́ fọ ẹnu, a fẹ́ jẹun, a mú omi. Then kí ló ti mú ọ tún rí pọ́nmi? Omi ṣàdà. Mi ò lè paro pọ́nmi ò dá. Omi ṣàǹfàní lára gidi gidi gidi gidi gidi gidi. Tó bá dẹ̀ mú omi dédé, ó máa jẹ́ ká rẹ fún yẹ. For example, nísinjẹ́ ká fún wa ní àkíyèsí kan. Àkíyèsí kan ní pé tó bá ń gbá bọ́ọ̀lù, àwọn tó ń gbá bọ́ọ̀lù gan tó bá rẹ̀ wọ́n, wọ́n á sáré mú omi. Omi yẹn máa tún jẹ́ kó ẹyẹ ara wọn, iṣan ara wọn kó tún dìde padà. Kí gbogbo ara wọn máa lọ déédéé, kí everything máa lọ déédéé. Owuni mòṣe sọ pé, mo ti sọ náà tẹ́lẹ̀ rí pé ó yẹ kí wọ́n add omi. Ká fi omi kún essential classes of food. Nítorí omi dára púpọ̀ púpọ̀ láago ara.

Irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn? Àh! Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù, òun ni ìbọ̀sẹ̀ yì ta máa ń wọ̀ sí ẹsẹ̀, táwọn òyìnbó ń pè ní socks. Òun ni mo fẹ́ràn jù. Irú ìbọ̀sẹ̀ socks ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn rẹ̀ gidigidi gan-an an, tà kí n pé nítorí pé èmi jẹ́ èèyàn kan tó máa ń sun omi ní ẹsẹ̀. So tí máa ti wọ ìbọ̀sẹ̀ yẹn, ó máa ń jẹ́ kí n máa wọ, ẹ́ẹ́, bàtà sneakers. Bàtà táwọn òyìnbó ń pè ní sneakers máa ń jẹ́ kí n ma wọ́ ṣẹ́ṣẹ́, ó dẹ̀ máa ń fine lẹ́sẹ̀ mi gan. Kò ní jẹ́ kí bàtà yẹn máa rùn, so kò ní jẹ́ kó máa rùn nítorí pé èmi máa ń sun omi ní ọwọ́ àtẹsẹ̀, ṣùgbọ́n tẹsẹ̀ yẹn máa ń pọ̀ ju tọwọ́ lọ. Nítorí ẹ́ mò ṣe like ìbọ̀sẹ̀ ẹsẹ̀ tó jẹ́ socks, so ó dẹ̀ máa ń fún, ó máa ń jẹ́ kí n wà pa kí i ní ìfọ̀kànbalẹ̀ nípa ara mi pé bàtà tí mò ń wọ kò ní bàjẹ́, kò ní rùn, kò ní dọ̀tí kí n ri. Ǹjẹ́ gbogbo ìgbà wọn a máa fọ̀ bàtà. Títí tí kàn ìgbà tí máa wọ bàtà ẹsẹ̀ náà tó jẹ́ sálú bàtà tó jẹ́ palm. Tí máa ti wọ ìbọ̀sẹ̀ yẹn sí which is socks, tí máa ti wọ ṣẹ́ṣẹ́ báyìí, kò síbi tí mi lè lọ. Nítorí ọkàn mi bà lẹ̀ pé ẹsẹ̀ mi ò ní máa yọ nínú bàtà, è bàtà yẹn ò dẹ̀ ní máa rùn. So ìbọ̀sẹ̀ yẹn tí mo fẹ́ràn jù nìyẹn, òun ni alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ràn jù. Ẹlẹ́ẹ̀kejì, òun ni ìbòmú nose mask. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ní agbègbè ọ̀dọ̀ wa níbàyìí, ọ̀nà wa ò fi bẹ́ẹ̀ dá, eruku dẹ́ pọ̀. Oríṣìíríṣìí òórùn dẹ̀ là ń gbọ́. So tí máa ti wọ ìbòmú yẹn tó jẹ́ nose mask yẹn tí máa ti wọ̀ báyìí, níwọ̀n ba gbogbo ibi tí máa ń gbà kọjá, gbogbo ìdọ̀tí, gbogbo everything kò ní máa wọ inú imú mi lẹ́sẹ̀kẹsẹ̀. Ìbòmú yẹn á ṣe kókó dá òórùn yẹn dúró díẹ̀ na àbí eruku yẹn dúró díẹ̀ na kó tó di wípé a gbá ìmí, a fà ìmí tó kú sí agbárí àti sí ara. Kò dè dá kí àwọn máa fà òórùn korun sára nítorí ó máa ń ba àgọ́ ara jẹ́ ẹni. So a gbọdọ̀ wà very, very careful. A gbọdọ̀ máa ṣọ́ ara wa pẹ̀lú gbogbo nǹkan tí à ń fà sí mu àbí tí à ń ṣe. Kò jẹ́ bó ṣe jẹ́ ènìyàn.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú òpó ayélujára tí mo wà, ó pọ̀, ó depe òriṣiriṣi. Alákọ̀ọ́kọ́ wọn ni tí Google, everybody mọ̀. Mo ní account pẹ̀lú wọn, ìyẹn Google. Dẹ̀ ẹlẹ́kejì tí gbogbo eẹ̀yàn mọ̀ sí Facebook. Facebook, mo ti wà lórí Facebook sì ń láti ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀wá. Ó ti lé ní ọdún mẹ́rìndínlógún báyìí. Bẹ́ẹ̀ni, tó a máa fi di oṣù kaàrún àbo oṣù kẹfà, o ye ko pé ọdún mẹ́rìndínlógún báyìí tí mo ti wà ní Facebook. Lẹ́yìn Facebook, Instagram. Mo wà ní Instagram. Mo dẹ̀ l'account ni Instagram. Màá ti lé ní Instagram yẹn náà nítorí ó pẹ́ kí n tó ṣí Instagram. Mo ti-- Instagram yẹn náà a ti máa wọ bí a ti fẹ́ tọ́ ọdún mẹ́wàá báyìí tí mo ti wà ní orí Instagram. Dẹ̀ lẹ́yìn yẹn mo wà lórí Twitter, èyí tí everybody mọ̀ sí X nísinsìnyí. Twitter, mo wà n bẹ́yen náà boya bí ọdún kẹrin lélẹ̀ nítorí pé kí n tó bẹ̀rẹ̀ sí ní máa wọ Twitter nítorí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn Twitter. Àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ìwà kúwà, eẹ̀yàn lè bu ara wọn bó ṣe wù wọ́n, eẹ̀yàn lè ṣe bó ṣe wù wọ́n. Àti pé èmi, bí èmi nígbàgbọ́ pé nígbà yẹn Twitter wọ́n máa, wọ́n máa ń ta síra wọn gan, wọn kò tàn máa ń fira wọn pa anyhow anyhow bó ṣe wù wọ́n. Ṣùgbọ́n nísinsìnyí mo ti wà n bẹ́ẹ̀, awa naà tí ń feel the vibe wọn, a ti ń, a ti ń ka gbogbo nnkan tó ń ṣe, a ti ń ka sára. So kò jẹ́ bó ṣe jẹ́ ní ẹ̀ mẹ́ta tó sì wà lóke náà níyẹn tó jẹ́ bambárí bambárí rẹ̀. Lẹ́yìn náà oríṣìíríṣìí, oríṣìíríṣìí, oríṣìíríṣìí tó jẹ́ ayélujára social media tí a ti ṣì oríṣìíríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Snapchat náà a ti ṣì, TikTok náà mo ní TikTok account, mo ní TikTok náà tó jẹ́ ibi ẹni wọn kò tàn máa ń wá àwọn ọmọ tó máa ń jó, tó máa ń ṣe bó ṣe wù wọ́n lórí TikTok. Àti kí ló túkú, ẹ náà tí mo tún ní naá. Mo ṣà ní wọn tó pọ̀ rẹpẹtẹ rẹpẹtẹ. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni Facebook. Nítorí pé kò le láti tètè mọ́, kò le láti lo. Ayelujara dẹni, káàkiri àgbáyé. Nibẹ̀ ni mo ti le ní ọ̀rẹ́ tí mo le basoro bo se wunmi. Nnkan ti mo se feran facebook ni pe gbogbo awon ore ti mo ti ni lati odun gbon-un, latigba ti bá sọ̀rọ̀ bó ṣe wù wọ́n. Tale fi ran ara wa naa lowo. Nnkan tí mo ṣe like Facebook nìyẹn. Facebook yẹn náà dẹ́ tun máa ń rán mi létí àwọn èèyàn tó, tó jẹ́ àwọn ọ̀rẹ́ mi. Tó jẹ́ pé tó jọ ìbí wọn bá ti dé, ó máa gbe wá. Po ọjọ́ ìbí ẹni báyí ti dé, ọjọ́ ìbí ẹni báyí ti dé. So ó fi mí lọ́kan bale, ó de fún mi nirorun. Kò jẹ́ kí n máa ronú púpọ̀ pé a mi ò mọ ọjọ́ ìbí ẹlẹ́yi, mi ò mọ ọjọ́ ìbí ẹni kan tó dàá máa ń fira àríyànjiyàn àbí ìkùnsínú. Nnkan tí mo ṣe tun lára ìdí tí mo ṣe tun like Facebook nìyẹn. Nísinsìnyí gan Facebook ti ń sọ fún mi pé kí n tẹ̀ wá monetize account mi. Monetize ńipé kí mi náà máa ṣe kí n máa sọ̀rọ̀, kí n máa post, kí n ba lè máa rí owó gbà lórí ẹ̀. Àmọ́ èmi ò tẹ̀ tíì ráyè ìyẹn báyìí nítorí ibi iṣẹ́ tèmi. Ó ṣi jẹ́mi lógún mi tẹ̀ ráyè ìyẹn. Ibi iṣẹ́ mi ò fún mi ní àsìkò àtàkò.

Ṣé o fẹ́ràn wíwo àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwòrán. Èmi fẹ́ràn ẹ̀ púpọ̀ púpọ̀ nítorí pé àwòrán bíi tẹlifíṣàn, bẹ́ẹ̀ni mo fẹ́ràn ẹ̀. Mo máa ń wo tẹlifíṣàn gan. Mo máa ń wo fíìmù lórí ẹ̀. Mo dẹ̀ máa ń wo orin, orin táwọn, àwọn tiwantiwan nbíbàyi máa ń ṣe tó máa ń kọ, tó máa ń ṣe fídíò ẹ̀. Mo máa ń wo dáadáa dáadáa. Mo dẹ̀ máa ń wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórí tẹlifíṣàn dáadáa dáadáa dáadáa dáadáa. Ǹkan tí mo fẹ́ràn gan ni ẹ̀ láti máa wò ju. Ibi tó lè dé o máa ń ní àwọn bọ́ọ̀lù kọ̀ọ̀kan tó jẹ́ pé mo máa lọ síta láti lọ wò ni nítorí, ẹ, àwàdà àti erépá àti ìṣẹ́ táa máa ń bá ara wa ṣe. Irú nísin tì mú tèmi máa ń sọ́pọ̀tì, ẹ, tíimu Liverpool máa ń sọ́pọ̀tì. So ìgbàkígbà tí, ẹgbẹ́ agbábọ̀lù tèmi, tí mò ní ẹgbẹ́ agbábọ̀, ẹgbẹ́ agbábọ̀lù tèmi tó bá ti fẹ́ play, ẹgbẹ́ agbábọ̀lù mi tó jẹ́ pé, ẹgbẹ́ agbábọ̀lù mi tó jẹ́ ẹgbẹ́ agbábọ̀lù ńlà ni wọ́n bíi ru Chelsea àbí Man U àbí Arsenal, mo máa fẹ́ máa lọ wò níta nítorí ká ba lè máa ṣe àpáárá, ká ba lè máa dàpáárá àti ká ba lè máa ṣe yeyẹ́ ara wa. Ǹkan tí mò ṣe máa, tí a ṣe máa jáde lọ wò ni ìyẹn. Àmọ́ tó bá ti jẹ́ pé àwòrán tó jẹ́ pé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá ń pè ní phone, cell phone, mo máa ń wo fíìmù lórí ẹ̀ dáadáa dáadáa. Oríṣìíríṣìí fíìmù tó jẹ́, fíìmù oníjà, action fíìmù ti ìlú òyìnbó. Lóyìnbó ni mo sábà máa ń wò jù lórí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo dẹ̀ fẹ́ràn ẹ̀ gan. Mo máa ń wo irú àwọn yẹn lórí ibẹ̀ àti fíìmù àwọn India pẹ̀lú tí àwọn Chinese. Èyí tí ara mi bá gbà àtàṣìkò tó ara mi bá gbe láti ṣe kíní mo máa lọ ń wò wọ́n, mo dẹ̀ máa ṣàwọn yẹn. Lẹ́yìn náà kí ló tún kú ro, bó ṣe jẹ́ náà ni òun kò jẹ́ bó ṣe jẹ́. So bá ṣe rí gbogbo àwọn yẹn nìyẹn. Ẹ ṣe é pọ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, ó pé ó wà lóríṣiríṣi ọ̀nà, oríṣiríṣi ọ̀nà ni. So, tó bá ti jẹ́ wípé a wà lórí iṣẹ́, ta fẹ́ everything official official, mo máa bá wọn sọ̀rọ̀ officially ni. Nítorí pé ipò tí mo wà bí ipò adarí ni mo wà ní ibi iṣẹ́. Ohun ló fi jẹ́ wípé tí wón ma bá wọn sọ nǹkan, mo máa ń bá wọn sọ̀rọ̀ official official. Àmọ́ tó bá ti jẹ́ pé, eh, àsìkò eré ṣíṣe la wà, a máa ń bá ara wa dápa rárá dáadáa. A ṣeré, a ṣẹ̀fẹ̀ẹ́, a ra oúnjẹ, a jẹ ohun, a ṣe tó bá dà àsìkò birthday náà, a kíra wa, a ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀. Tó bá ti jẹ́ àsìkò iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí, a ti bẹ̀rẹ̀ àsìkò iṣẹ́ nìyẹn, mi gan an wọn máa sọ fún wọn, óyè lọ ṣe báyìí, e lọ ṣe eléyii. Mo ní ìdí iye ìkíni kan, mo ní ọjà kí lè tà, ibo lè kó owó lọ? Ibo lè ti ṣe kíni? Ẹ já tún polówó ọjà wa taa ta síta. Ẹ já polówó ká mọ iye customer tó wọlé wá, ká mọ iye customer tó ń jáde. Ká dé mọ iye owó tata, iye ọjà tata gán-gán-gán. Ká mọ iye owó ẹ̀, ká dé mọ iye tí ìkọ̀ọ̀kan jẹ́, which is their worth. So bá ti máa ń ṣe nìyẹn. Then, láti ìgbà láti ojoọjọ́ yìí náà, èmi ò gbọ́ ìkùnsínú kankan láti ọ̀dọ̀ àwọn tí mò ń bá ṣiṣẹ́ papọ̀. So da, eh, ìyẹn túmọ̀ sí pé mò ń ṣiṣẹ́ tó, tó dáa nìyẹn. Inú wọn máa ń dùn láti wá bá mi ṣiṣẹ́ ni. Tán bá tiẹ̀ especially, tán bá gbé wọn wá sí ibi iṣẹ́ tí èmi wà, nítorí oríṣiríṣi ọ̀nà mẹ́ta la ní ọ́fíìsì wa sí. La ní, eh, ọ́fíìsì wa sí. So tó bá ti gbé wọn wá sí side ọ̀dọ̀ tí mo, inú wọn máa ń dùn ni. Ayọ̀ wọn máa ń kún láti wá sí side ọ̀dọ̀ tí mo, inú wọn máa ń dùn gan. Nítorí wọ́n mọ̀ pé à, a jọ máa ṣiṣẹ́, a máa ṣiṣẹ́ o. A dẹ̀ jọ máa dápará, a dẹ̀ jọ máa ṣeré. Tán bá dé need láti ra nǹkan, tán bá fẹ́ ra nǹkan, wọ́n á bèèrè lọ́wọ́ mi, màá tí bá lágbára è, màá ṣe. Atí jọ dápará, tí jọ ṣe gbógbo e. So, èmi àtàwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, a jọ ní omi tó ro ọrọ̀, a jọ máa ń sọ̀rọ̀ dáadáa. A dẹ̀ jọ ní, eh, kí ni a máa ń pè náà? Eh, nǹkan tó oyinbo máa ń pè ní respect. Eh, a jọ máa ń bọ̀wọ̀. Ọ̀wọ̀ ni respect. A jọ máa ń bọ̀wọ̀ fún ara wa. A jọ máa ń bọ̀wọ̀ fún ara wa dáadáa. A dẹ̀ kí máa ń koyan wa kéré, a kì í máa ń bu ẹni kan pé ó kéré ju láti ṣe iṣẹ́ yìí, abi o kéré ju láti máa ṣe báayii. Ọ̀wọ̀, a máa ń bọ̀wọ̀ fún ara wa. Wọ́n dé respect mi dáadáa, èmi náà bọ̀wọ̀ fún wọn, èmi náà respect wọn. So kò je bó ṣe jẹ́ nìyẹn.

Ṣé o ní àwòrán lára? Ṣé mo ní àwòrán lára? Tí mọ yẹn ni pé ṣé mo ní tattoo lára? Tó bá jẹ́ bẹ́ẹ̀, èmi ò ní àwòrán kankan lára. Mi ò ní tattoo kankan lára. Ẹ idì tí mi ò dẹ̀ ṣe ní àwòrán kankan lára nítorí pé èmi fún ara mi ló wù mí kí n má ní àwòrán kankan lára. Ẹ ṣe máa sọ it's a personal decision. Fún rárá mi lo ń wumi pé mi o fẹni àwòrán kankan lára nítorí kí n balẹ má ráyè fún yàn ni ẹ̀jẹ̀. Expecially àwọn family member mi àwọn eeyan to sùn mọmi. T'eyan bá ti ní tattoo lára, ó dàhùn pé wọ́n ò lè sábà gba ẹ̀jẹ̀ eyàn yẹn. So, mi ò ní àwòrán kankan lára mi. Mi ò ní tattoo kankan lára mi. Then, ní agbègbè ọ̀dọ̀ wa ń bíbài àti bá ṣe dàgbà sí ibi tí a dàgbà sí, tó bá ti fi lè ni àwòrán kankan lára bẹ́yen, ní ojú àwọn obi wá àtàwọn ọrẹ wọn àtàwọn tán jọwa ọtí di ọmọ burúkú nìyẹn so. Inú irú wà yẹn àti ìṣe yẹn ni àwa dàgbà sí. Irú nǹkan yẹn dè ni ó di ìjìlẹ̀ foundation tọ̀dọ̀ tàwa báyìí. Irú nǹkan yẹn ló di ìjìlẹ̀ wa. So mi wá lè sọ lọ́jọ́ ọlá ó bóyá tọmọ mi bá wáye, tí n bá bí ọmọ, tọmọ mi wá ilé ayé, mo lè ya àwòrán ẹ sà ara mi tó bá wù mí. Mi wà lè sọ yẹn o. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò ní àwòrán kankan lára. Kò dẹ wumi láti ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Kò jẹ́ bó ṣe jẹ́ ni yẹn.

Báwo ni mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́. Ó pe oríṣìíríṣìí. Ó dẹ̀ wà lórí ìwà àti ìṣe sí àwọn náà bó bá ṣe gbé wá. Alákọ̀kọ̀, èmi ni ipò tí mo wà náà bíi ipò olùdarí, mánéjà mo wà. So, mo láwọn òṣìṣẹ́ tí ajo ń ṣiṣẹ́ tí mo ń jọ́gà lórí wọn. mÓ dẹ láwọn tó fún jẹ́ ọ̀gá tèmi náà. So, kíni tá ń lò látoòkè wàá ni ọ̀gá ṣọ̀gá, ọmọṣẹ́ ṣọ̀mọṣẹ́. So hierarchy company gbogbo ìròyìn ó wá látoòkè sísàlẹ̀. Bọ́rọ̀ yẹn ṣe jẹ́ẹ́ni yẹn. Ǹkan tó ọ̀gá wa bá ti sọ lókè, ó máa dọ́dọ̀ tèmi. Látọ̀dọ̀ tèmi, a tún dọ́dọ̀ àwọn ọmọṣẹ́ tèmi náà ni sálẹ̀. Látọ̀dọ̀ tiwọn náà, a dọ́dọ̀ àwọn èèyàn mi tó yẹ kó dé. Bí ìròyìn ṣe ń lọ lọ́dọ̀ tiwa nìyẹn. Lẹ́yìn náà mo ṣe máa ń bá àwọn ọmọ mi, àwọn ọmọṣẹ́ mi ṣiṣẹ́. Èmi jẹ́ èèyàn kan tí ó ń mu ilé ayé lé. Tí bá ti sọ fún un pé ǹkan báyìí, ǹkan báyìí, ǹkan báyìí ni mo fẹ́ kó ṣe tó bá ti ṣe, a à ní wàhálà, a à ní ẹ́ní problem. Kò sí ikùnsi nú kankan látọ̀dọ̀ tèmi. Àmọ́ òo tí má ti wá sọ fún un pé kó ṣe ǹkan báyìí, kó ṣe ǹkan báyìí, kó ṣe ǹkan, òun a ṣe. Ibi tí ìjọgbon ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tí ìjà èmi àti èèyàn yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Nítorí náà, mo ṣe máa ń fẹ́ káwọn ọmọṣẹ́ mi kó máa ṣe ǹkan tí ń bá sọ ní kan ṣe lesẹ̀kẹsẹ̀. Ẹ jẹ́ kí n fi àkàjúwe kan fi ṣe fún yin. For example, irú-- ojúgbà kan tí àwọn Yorùbá ara wa fẹ́ bá wa rajà tí mo wá pe ọmọṣẹ́ mi kó yọjú sí wọn kó lọ dá wọn lóhùn. Ó dẹ̀ mọ iye tá ń tajà. Mo wá sọ fún wọn lọ dá wọn lóhùn kó bèrè iye tó ń fẹ́ rà àti mélòó ni wọ́n fẹ́ rà. Ó kọtiẹ̀ dúró sí iwájú wọn ló ń tẹ ẹrọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ló fi ń ṣe bó ṣe wun. Títí tí dé bíi pé oníbàárà wa ó ti fẹ́ yíṣẹ́ padà tó fẹ́ máa lọ. Èmi ni mo sáré dìde tí mo lọ dá wọn lóhùn, tí mo bá wọn sọ̀rọ̀, tí mo dẹ̀ jẹ́ kí wọ́n ra ọjà tó ń fẹ́ rà. Ọmọṣẹ́ yìí kò ṣe bíi pé òun rí ǹkan tó burú nínú gbogbo ǹkan tó ó ṣe. So, mí dẹse nkan kan, mo dẹ̀ dá wọn lóhùn, wọ́n ṣọ̀ro gbẹ. Lẹ́yìn ìgbà tó ń lọ tán, mo pè sí kọ̀rọ̀ mo bá a wí, mo ṣẹ̀ sọ̀rọ̀ sí i, mo dẹ̀ sọ fún un ǹkan tó ń ṣe yìí kò da. Òun náà fi ṣírù ún pé bó bá jẹ́ ẹ́ wọ̀ ló ni ìdásílẹ̀ ilé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́. Ṣé mo máa wà lórí ìjókòó káwọn tó fẹ́ bá wa rajà kó máa wá kó máa lọ. Tó dẹ̀ mọ wípé inú iṣẹ́ tó ń ṣe ibẹ̀ náà lò ti ń rí owó tó fi ń ṣe gbogbo ǹkan tó ń ṣe. Niwọn a ni ẹ̀. Kíni ẹ ṣa ń sọ̀rọ̀ ja, oja, oja. Mo dẹ̀ kìlọ̀ fún un ní alákọ̀kọ́. Ó tún ṣe bí i bí ẹjọ́ kejì sí i àbí ẹjọ́ kẹta síra wọn. Ó tún ṣe irú ǹkan tó fẹ́ jọ ẹ́ bẹ́ẹ̀. Èmi àti a dẹ̀ ní áwọ̀ kankan àbí ìjà kankan àbí ǹkan. Mo dẹ̀ rọra fi ẹjọ́ ẹ̀ sun olùdarí. Àwọn náà wá sọ pé àwọn náà tí ń yẹ wó, àwọn náà tí gbé yẹ̀wò, àwọn náà tí ṣe ro gbẹ. Èmi mo tún bá wọn sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká fún un ní oṣù kan kí a tó fi wo bó ṣe ń ṣe bí i ààrin ǹkan kan ló ń ṣe tó fi ń wú wa bẹ́ẹ̀. Lẹ́yìn oṣù kan yìí, ọmọ yìí yóò yípadà bó ṣe di pé wọn dàrú lẹ́nu iṣẹ́ ni yìí. So láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èmi irun iṣẹ́ nìkan tó ní ìjọ̀gbọ̀n wọn bá àwọn ẹgbẹ́ mi ṣe.

Àkókò wo ni mo fi ń ṣeré, mo fi ń ṣeré? Àkókò tí mo fi ń ṣeré. Bi emi ṣe wà yìí, mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé tí mo bá ti ṣiṣẹ́ tán mo máa like áti ṣeré nítorí eré tí m'bá ṣe bí erepaá á bí àpára Bí ká kan ti ẹ ma sọ̀rọ̀ ká sá máa fi ṣeré, nítorí ìyẹn ni òní jẹ́ kí n fi ní kí iṣẹ́ yẹn fi gbó mi lára mi, kó fi gbòdì lára mi. So, mo máa ń ṣeré gan. Ìgbà tí mo láì tí mo fẹ́ràn jù láti máa ṣeré òun ni bí ọwọ́ irọlẹ̀ láti ago márùn-ún síbi ago méjọ, ago méje, ago mẹ́jọ. Tóbá yẹ́n pẹ́ àkókò ààyè gbà mí dáadáa gan ni. Láti bí ago márùn-ún yẹn gan máa lọ gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, títí wọ bí a bí ago mẹ́fà àbọ̀ ago méje, ago mẹ́fà àbọ̀. Káṣá máa ṣeré pa máa bá àwọn èèyàn ṣeré. Àárò ọjọ́ máa bèrè bí bẹ́ ibiṣẹ́ wọn ṣe lọ lónìí bí àwọn nǹkan kan ṣe ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àti ní agbègbè wọn. So, bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe jẹ́, Bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nǹkan tèmi nìyẹn. Àkókò táa máa ń fi ṣeré nìyẹn táa máa fi n ṣe gbogbo nǹkan. So that's it.

Ṣé o ní nọ́mbà orílè àbi orílèdè ni, orílè leleyi. Én, mo ní nọ́mbà orílè. Mo ní nọ́mbà orílè ìkarun, òun ní nọ́mbà orílè ọ̀dọ́temi, which is number five. So, mo ní nọ́mbà orílè. Nọ́mbà náà de daa, numbering ilé náà dà. Kí ile ní number? Ko ní number ó dà. Òun ló máa fi tete jẹ́ ki address ya, káwọn èèyàn fi mọ ibi tí ilẹ̀ ilé náà wà. So, kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Number wa pa. Iru níìsínyi ká fi ṣe àwèjúwe. Ohun lè example. Ti a fe fi ṣe àwèjúwe. Tí bá fẹ́ lọ kí ọ̀rẹ́ tẹmi ní Màgódò ní ìlú Èkó, a fún mi pé Màgódò ni mò ń bọ̀. Ó de gbọ́dọ̀ fi number yẹn síbẹ̀. Bí nọ́mbà twenty ni ilé yẹn, a jẹ́ ilé ke-- ilé ogún. Nọ́mbà ti ilé ogún wà láàárẹ, ni mò ń wà lọ. But, tíì n ba wa dé Màgódò tí n ba wá number ti ilé ogún wà láàraẹ. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó sọ fún mi àti ǹkan tó fún mi kò pé nìyẹn. Mo sì gbọ́dọ̀ gbé kọ́kọ́ bèrè àdúgbò wo, agbègbè wo àti àdúgbò wo. So, o gbọ́dọ̀ fún mi ní agbègbè, àdúgbò. Àdúgbò ni street. Tó bá ti fún mi ní àdúgbò, which is street, emi máa ba lè mọ ibi tí mò ń wà lọ. Máa se wa mọ̀ pé ogún yẹn, ilé ogún, that's number twenty, twentieth house or number twenty òun ni mò ń lọ. Ibi tí àwọn ǹkan yen fi ní pàtàkì nìyẹn. Tó dẹ́ fi dà nìyẹn kí ẹ̀ mọ nọ́mbà orílè. Kí ẹ̀eyan mọ number orulè kan kan. Kí ẹ̀ mọ nọ́mbà orílè kan kan. So, ó dàbẹ́. Ó de máa fúnyan ní iyì. Bíi ru níìsín tó máa fẹ́ fi ẹ̀bùn ranṣẹ́ sí family kan. Number orílè yen ná máa bèrè. Kí ni number orílè yín ní agbègbè ibi tí ẹ̀ ń gbé? Kí ló rúkọ̀ àdúgbò ibi tí ẹ̀ ń gbé? Kí ló rúkọ ìlú yín, ìlú tí ẹ̀ ń gbé? Kí wà ni orúkọ èṣò bí-- kí wà ni, bo wà ni ìpínlẹ̀ yẹn tí wà? So, kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ni ọjọ́ Saturday tí a máa ń-- tó jẹ́ ọjọ́ kẹfà. Òun là a máa ń pè ní abámẹ́ta, ọjọ́ abámẹ́ta. Nítorí Monday ni-- Sunday ni àìkú, Monday ni ajé, ọjọ́ ajé ní èdè Yorùbá. Tuesday ni àìkú. Okay. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Ba ṣe ń ṣẹ ní Yorùbá ni Sunday yẹn ni àìkú. Ajé is, ajé is Monday. Ìsẹ́gun is Tuesday. Ọjọ́rú is Wednesday. Ọjọ́bọ̀ is Thursday. Etì is Friday. Abámẹ́ta is Saturday. So ọjọ́ abámẹ́ta, ọjọ́ Saturday ni ọjọ́ tí èmi máa ń fi tún ilé mi ṣe. Nítorí ọjọ́ yẹn gan ná ní mo máa ń ní ìfọ̀kànbalẹ̀. Mo máa kó aṣọ mi síta, màá fọ aṣọ, màá gbálẹ̀, màá gbá gbogbo agbègbè mi tí mon sùn. Màá tún gbogbo inú yàrá ṣe. Fọ abọ́, fọ gbogbo everything tí mọ ní gbogbo nǹkan pátápátá. Lẹ́yìn náà, ibi tóko bá ń wù síi, màá ró gbogbo ẹ̀. Màá dé ṣe ìmọ́tótó, ma ṣe ìmọ́tótó gbogbo koríko, oko, abọ́, ìdọ̀tí tó wà ní inú ilé mi. Tí bá ti wá ṣe gbogbo yẹn tán, ni máa ṣẹ́wà ráyè sí mi. Màá ṣẹ́wà ṣe fàájì fúnra mi. Fàájì tí mo máa ṣe fúnra mi ó jẹ́ pé mo fẹ́ lọ wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni àbí mo fẹ́ dáná tí mo fẹ́ jẹ oúnjẹ tó wù mí jẹ àbí mo dẹ̀ fẹ́ lọ ra oúnjẹ níta ni àbí mo dẹ̀ fẹ́ gba àlejò náà tó máa wa dá mí lára yá. Èyíkéyìí tí mo fẹ́ ṣe nínú gbogbo ẹ̀. Lẹ́yìn ìgbà tí mo bá ti tún ilé ṣe, mo máa ṣe gbogbo ìyẹn. So bí ó ṣe jẹ́ níyẹn.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ran ìpàdé lórí fóònù. Mo fẹ́ràn rẹ̀ tó jẹ́ wípé ìyẹn gan-an ló máa ń jẹ́ kí iṣẹ́ yá, ló máa ń dẹ̀ ń jẹ́ kí àwọn nǹkan ní tí ẹ fẹ́ ṣe ó tètè rọrùn fún yàn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ pé fún àwọn èèyàn ní lààkàyè láti dá fóònù àti ẹ̀rọ ayélujára jọ, which is worldwide web. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe ìyẹn fún àwọn èèyàn. Èmi fẹ́ràn rẹ̀ nítorí pé ó gbà wà láàyè fún àwọn nǹkan kan. Alákọ̀ọ́kọ́ tí emi fi fẹ́ràn ò jù pé kò pọ́n, kò pọ́n díndín, kò pọ́n dánndán fún wa láti máa rìnrìn-àjò lọ sí ibi tí a ti fẹ́ lọ bá àwọn èèyàn tí a ti fẹ́ lọ ṣe meeting. Kò sí ibi tó bá wà lágbàáyé tó bá ṣà ti join wọ́n ní, ẹ́, ẹ̀rọ ayélujára yẹn tó ti join wọ́n lórí ki ni, o máa join wọ́n meeting. Gbogbo nǹkan tí ẹ dẹ̀ ń sọ, lo ma máa sọ. Tó wọn bá ṣe ń sọ lọ́dọ̀ ọlọ́hun náà, ẹ̀, ìwọ náà a máa gbọ́. Tá wọn náà bá ṣe sọ lọ́dọ̀ ti wọn lohùn, ìwọ náà a máa, ẹ bí wọn náà bá ṣe sọ lọ́dọ̀ ti ẹ nibí bàyìí, awọn náà a máa gbọ́. So ìyẹn lásán. Ó jẹ́ kí inú tèmi gan fi dùn fún yẹn. Ẹlẹ́kẹ́ji nipé gbogbo baa ṣe máa ń travel lọ, tá ṣe máa ń travel bọ̀, táàkì máa ń ro, ẹ́, ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ìjàmbá that's accident. Ìyẹn lásán tí mú yẹn kúrò. Another, ẹ́, nǹkan mìíràn tí mo tu fẹ́ ká wò nii nípa owó. Nítorí owó ni bíbélì gan-an ṣọ, owó ni kẹ̀kẹ́ ìhìn rere. Òun náà ló tún mọ̀ sí mi pé kò sí nǹkan tó bá fẹ́ ṣe owó ni. O fẹ́ wọ mọ́tò, owó ló fẹ́ san. O fẹ́ gbé mọ́tò tìẹ́, tó fẹ́ repọ̀ tó fẹ́ lọ fi bá wọn níbi tí meeting wà, owó náà ló fẹ́ san. O fẹ́ travel, owó náà ló fẹ́ san. So ìyẹn lásán. Jẹ́ kí èèyàn máa tọ́jú owó. Dáàbò bò, ìdábò owó. Then nǹkan tí mo tún ri ni pé àwọn èèyàn tó bá wà ní orílẹ̀-èdè imí tó jìnnà sí inú gbogbo àwọn orílẹ̀-èdè ní Áfríkà tí ṣe, ẹ́, orílẹ̀-èdè àwọ̀ àwà tà dúdú. Tí ẹ̀yán yen bá ń gbé ní bí irú bí UK àbí ká tí ẹ má sọ UK ká sọ Canada nítorí pé ojú ọjọ́ ó jìnnà síran wọn. Bí irú bá wọn ṣe wà níbi wákàtí marùn-ún sẹ́yìn tòdò tàwà tà wà wa ní bii wákàtí kannáà, kò ní níìdí pé èèyàn fẹ́ rìnrìn-àjò lọ sí ìlú wọn láti lọ ṣe meeting yẹn. Nǹkan tá lè ṣe meeting lè lórí lẹ́sẹ̀kẹ́sẹ̀ tó dẹ̀ máa lọ. Then a dè ti wá ní àwọn nǹkan àwọn bíí ibi tí a ti lè máa di àwọn meeting yẹn papọ̀, táa ti lè máa ṣe àwọn ìpàdé yẹn àti níwọ̀n ní orí ayélujára. Ibi ta tí lè máa ṣe àwọn ìpàdé yẹn bí àwọn Google Meet. Google Meet wà. Ó wà dáadáa, dáadáa, dáadáa. Táa máa lè gbé ọ̀pọ̀ ènìyàn jọ tí adé a má bá ara wa sọ̀rọ̀. Google Meet dẹ̀ dá. So kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Òhun ni mo ṣe ń sọ pé èmi fẹ́ràn rẹ̀. Irú níṣin, ó ní course kan tí mò ń ṣe tó jẹ́ pé, ó ní ìwé kan tí mò ń ka tó jẹ́ pé gbogbo nǹkan tí à ń ṣe orí ẹ̀rọ ayélujára la ti ń ṣe. A dẹ̀ akẹ́kọ̀ àti olùkọ́ gbogbo àjọ máa wà ní orí, ẹ́, kí ni social media Zoom. Ibẹ̀ nà ti máa fún wa.